Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kíkọ orin, orin a máa munu mi dun, o ma múnu mí dùn, ó de máa ń mú orí mi wú lọ́pọ̀ ìgbà tí mo bá ń kọ orin lọ́wọ́. Inú mi máa ń dùn, ìṣe tí mo bá ń ṣe a sì máa yá. Ìgbà mí tí ó bá j'ọwó owuró, orin gospel ni mo máa ń gbọ́, ó lè jẹ́ ti K-sliky, ó lè jẹ́ t'aye Fẹ́lé, ó lè jẹ́ ti Mega 99. Ó bá dọ̀wọ́ osàn, mo máa ń fẹ́ ń gbọ́ hip hop, tó bá dọ̀wọ́ alẹ́, mo máa ń fẹ́ ń gbọ́ nǹkan bíi hip hop, orin táwọn olóyìnbo tán pè ní takasufe. Oríṣiríṣi orin ni mo máa ń gbọ́, ṣùgbọ́n èyí tí mo máa ń gbọ́ jù lọ ni bí i àwọn gospel yẹn, àwọn gospel artist yẹn, orin wọn máa ń dùn ma mí lọ́pọ̀lọ́pọ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Bótilẹ̀ jẹ́ wípé handwriting mi ò dáa, ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti kọ ìwé pẹ̀lú ọwọ́. Ìgbìyànjú mi pọ̀ lórí handwriting mi gbé kó lè dára ṣùgbọ́n pà á bo ni gbogbo rẹ̀ já sí. Wọ́n ti nà mí náà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ṣùgbọ́n pà á bo ni òun náà já sí. Mo fẹ́ràn láti máa kọ ọwọ́ pẹ̀lú ìwé bó tilẹ̀ jẹ́ pé handwriting mi ò dára, torí wípé mo máa ń fẹ́ràn láti ní àkọsílẹ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan bí i sheet face àwọn, àwọn airdrop tí mò ń ṣe.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìsinìjo. Inú mi a máa dùn tí mo bá wà níwájú oluwa tí mo bá sì ń jó, tí mò ń jó mò ń kúùlù mú kẹ́, mò ń kúùlù mú kẹ́, mò ń kúùlù mú kúùlù mú kúùlù mú kẹ́nkẹ́. Ijó dára, ó dára láti yin Ọlọ́hun pẹ̀lú ijó, ó tún jẹ́ part of exercise. Ó dára láti máa jó láti máa fẹmi ìmoore han níwájú Ọlọ́run tó dá wa sí ayé.

Ọ̀nà tí mo máa ń gbá ṣe ètò iṣẹ́ àkànṣe ọ́ lágbára, mo máa ń ṣe iṣẹ́ àkànṣe, ìgbà mí máa kọ́sílẹ̀, màá fi ìlànà kọ̀ọ̀kan ṣe, màá gbé gbèdé kélé pé boya lórí eléyìí, mo gbọ́dọ̀ lo wákàtí kan, imi wákàtí mẹ́ẹ̀ẹ́dógún, nítorí pé iṣẹ́ àkànṣe ó jẹ́ iṣẹ́ tí ẹ gbọ́dọ̀ fi ara ba ẹ ṣe dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a ya àwòrán. Àwòrán, mo sì fẹ́ràn kí n má a ya èèyàn ni àwòrán. Ó dára láti má a ya àwòrán, ó má ń jẹ́ kí ẹ̀yàn rántí ǹkan ọjọ́ tó ti pẹ́. Àwòrán dára púpọ̀ fún àpẹẹrẹ ìgbéyàwó. Kò ṣa le sí àwọn ọmọ onítohun níbẹ̀ ayaafi awọn tó bá ti bímọ kán tó ṣe ìgbéyàwó. Bí àwọn ọmọ bá dàgbà tán lóye, wọn yóò lè fi àwòrán hàn wọ́n pé wà wù nkán. Gbà àwòrán rẹ̀ nigbá tàn ṣe ìgbéyàwó. Bẹ́ẹ̀ naa ni tọ́mọ́ naa bá kéré bí ó ṣe ọjọ́ ibi, àwòrán rẹ̀ kò lè tí mọ̀ ǹkan tó ń ṣẹlẹ̀. But, tó báa ń tó bí ọmọ ọ́dún méje sí mẹ́jọ àbí méwàá awọ́ran igbà kekéré rẹ̀ han pe kó wà wo nǹkan. Bòṣe rí nígbà tó wà lẹ́wé tọ́ wà ni kékeré.

Bẹ́ẹ̀ni orí máa ń fọ́ mi. Orí máa ń fọ́ mi lásìkò tí ebí bá ń tàbí tí mo bá sùn tórun náà ò sì tó. Ìgbà tí mo wà ní, tí mo bá dé láti ilé ìwé, tí mo bá sọ fún ìyá mi pé orí ń fọ́ mi, wọ́n á rẹrin múṣẹ́ kan fún mi. Wọn á ní gbìyànjú kó lọ jẹun. Ìgbà tó bá jẹun torí náà bá ṣì ń fọ́, orí ló ń fọ́ tàbí ebi ló ń pa ọ́.

Iru orin ti mo fẹràn lati gbọ ni Gospel music. Orin yẹn won nigba kan ri. Orin takasufe tamọ si hippop ni mo maa n gbọ ṣugbọn nisinyi Gospel ma jẹ play keese keese fun mi. Mega 99, Harmoniy, Yinka Fẹlẹ, àwon oba amuludun.